Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Mo máa ń fi ìpara ọlọ́run dídùn sára tí mo bá ti wẹ̀ tán. Oríṣi ìpara ọlọ́run dídùn bí mẹ́rin ni mo ní. Èyí tó basi wù mi ni mo máa ń lò. Mo máa ń lò wọ́n síra wọn. Ìgbà mìíràn sì wà tí mo lè lò oríṣi ìpara méjì lọ́jọ́ kan náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti lé lekọ̀ọ̀kan. Ọjọ́ tí mo bá ríi wípé iṣẹ́ tí mo fẹ́ ṣe ò pọ̀ tó sì jẹ́ ǹkan tí kò ní gbà mí ní àkókò púpọ̀, mo máa ń tọrọ ayé ní ibi iṣẹ́ pé kí n lè máa ṣe iṣẹ́ náà láti lé torí wípé kò pọ̀. Ṣùgbọ́n tí iṣẹ́ mi bá pọ̀, màá lọ síbi iṣẹ́ dándán.

Mo máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ pẹ̀lú ìgboyà àti ọkàn Akin. Mo máa ń fi ojú sùnùkun wo àwọn ìṣòro náà. Tó bá jẹ́ ǹkan tí mo lè borí fún ra mi, tí moní ọ̀nà tí mo lè gba yanjú rẹ̀, mà á ṣe é. Èyí tó bá sì nílò kí n bèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn alábàáṣiṣẹ́ mi àbí ọ̀gá ilé iṣẹ́ mi, mà á bèrè.

Ọ̀sẹ̀ tó kọjá ni mo kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Wọ́n kọ́ wa bí a ṣe ń fi sọfitweẹr tuntun kan tó ṣẹ̀ṣẹ̀ jáde yẹn, Power BI, bí a ṣe fi ń ṣe àgbéyẹ̀wò àti àgbéjáde data síta. Wọ́n kọ́ wa ní bí a ṣe ń lo sọfitweẹr Power BI yi ní gbogbo ọ̀sẹ̀ tó kọjá ní ibi iṣẹ́

Rárá o, mi ò bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ míí ri ó. Gbogbo ìgbà tí mo bá nílò ìrànwọ́ fún ra mi ni mo máa ń wá ìrànwọ́ náà jáde. Bo yá kí n lọ sí orí Íńtánẹ́ẹ̀tì kí n lọ wo àwọn tí ó ti ní irú ìṣòro yìí rí tàbí kí n lọ wo fídíò láti lè yanjú ìṣòro náà lórí YouTube.